Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkàyè orí ní ibi iṣẹ́. Nítorí pé àwa Yorùbá gbàgbọ́ wípé ìrínisí ni ìsọnilọ́jọ̀ àti pé ìrínisí ni ó ń ṣe àkàjúwe ẹni. Mo máa ń wọ aṣọ àkàyè orí nítorí pé wọ́n máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ irú ènìyàn tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jẹ́. Ó sì jẹ́ ọ̀nà tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa wọ aṣọ àkàyè orí ní ibi iṣẹ́. Nítorí pé ó ń sáàpèjúwe irúfẹ́ ènìyàn tí a jẹ́, tí ó sì ṣe pàtàkì láti máa wọ aṣọ tí ó bófin mú ní ibi iṣẹ́. Mo n wọ aṣọ àkàyè orí láti bọ̀wọ̀ fún gbogbo ìlànà ìmúra ilé iṣẹ́ àti láti bọ̀wọ̀ fún òfin aṣọ wíwọ̀ ní ibi iṣẹ́. Páápàá jùlọ oríṣiríṣi àwọn ọ́físìsì tí a ní ni ó ní àkàjúwe ìmúra ti wọn. Mo sì máa ń wọ aṣọ àkàyè orí nítorí pé ó máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn ó sì máa n jẹ kí ń rí ara mi gẹ́gẹ́ bí ẹni tó bọ̀wọ̀ fún ìmúra ibi iṣẹ́. Mo tún máa ń wọ aṣọ àkàyè orí nítorí pé ó ń fún mi ní àlàáfíà ó sì mú kó rọrùn fún mi láti jókòó, láti rìn àti láti ṣe ohunkóhun ní àkókò tí ó yẹ tí kò sì ní sí ìdíwọ́ tàbí ìdènà kankan. Ó tún máa ń jẹ́ kí àwọn alábàásisẹ́pọ̀ mi kí wọ́n rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀wọ̀ fún òfin iṣẹ́ tí ó sì ń wọ nǹkan tí ó tọ́ lẹ́nu iṣẹ́. Ó ṣe pàtàkì láti máa wọ aṣọ àkàyè orí nítorí pé ó ń fún wa ní ìtumọ̀ rere láàárín àwọn ènìyàn wa àti wípé ó tún jẹ́ ká àwọn ènìyàn rí wa gẹ́gẹ́ bí ẹni tí ó ń bọ̀wọ̀ fún òfin iṣẹ́. Eléyi sì ṣe ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀.

Bí ìgbéyewó iṣẹ́ tí ó kẹ́yìn ṣẹ ri ní wípé ó fún mi ní oọrẹ ọ̀fẹ́ àti ànfàní láti mọ ara mi dáadáa nípa bí mo ti ṣe é ṣe dáadáa sí àti nípa àwọn ibi tó kù díẹ̀ tí mo ní láti ṣe àtúnṣe sí. Ìgbéyàwó iṣẹ́ yìí fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti ànfàní láti lè ṣe àfihàn irú nǹkan tí mo jẹ́ ní ipò tí mo wà ní ibi iṣẹ́. Ó sì jẹ́ ọorẹ ọ̀fẹ́ fún mi láti mọ ibi tí mo dára sí àti ibi tó kù díẹ̀ káàtò tí mo ti lè ṣe àtúnṣe. Igeyewo yi Ìgbéyewó iṣẹ́ yìí tún ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí n mọ àwọn takuntakun tí mò ń ṣe nítorí pé wọ́n gbóríyìn fún mi fún àwọn iṣẹ́ aláìlẹ́gbẹ́ tí mò ń ṣe ní ẹnu iṣẹ́ mi. Nítorí pé mo jẹ́ ẹni tí ó jáfáfá lẹ́nu iṣẹ́, àwọn ènìyàn sì fi mí mọ̀ rírì iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú ilé iṣẹ́ wa. Wọ́ fi ìmọ̀ rírì ẹ́ hàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni mo ti ṣe. Mo sì ti ṣe oríṣiríṣi àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́. Wọ́n tún gbóríyìn fún mi nípa bí mo ti máa ń parí àwọn iṣẹ́ mi ní àkókò rẹ̀ tí mi ò sì ń fi iṣẹ́ falẹ̀ rárá. Àwọn ènìyàn tún sọ dáadáa nípa mi nípa ipò tí mo dì mú bí mo ti ṣe ń ṣe dáadáa. Lóòótọ́, mo lè ní àwọn àkùdẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n mi ò rí eléyìí gẹ́gẹ́ bí ohun tí yóò burú. Níṣe ni mo rí i gẹ́gẹ́ bí ohun tí yóò tún mú mi tẹ̀síwájú láti jígirii sí iṣẹ́ mi sí àti láti ṣe àtúnṣe sí àwọn ibi tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀. Eléyìí ràn mí lọ́wọ́ láti mọ bí mo ti ṣe lè múra síwáju si, láti tun fi ìmọ̀ kún ìmọ̀ mi àti láti máa ṣe àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ fún ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo sì ń gbìyànjú láti tọ́jú rẹ̀ ní ojoojúmọ́ nítorí pé ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú ojú wa. Nítorí pé ojú jẹ́ ọba ara, ó sì jẹ́ nǹkan tí a fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, ó tún jẹ́ nǹkan tí a fi ń rí ayé tí a fi mọ nǹkan tí ó ń lọ. Ó jẹ́ nǹkan tí à ń lò ní gbogbo ìgbà ní ìṣẹ́jú ìṣẹ́jú. Yálà nígbà tí oòrùn bá mú tàbí nígbà tí òkùnkùn bá ṣú, ojú wa ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà. Ó tún jẹ́ nǹkan tí a fi ń rí gbogbo àgbáyé tí a fi ń wo nǹkan tí ó dára tàbí nǹkan tí kò dára. Mo máa ń ṣe ìtọ́jú ojú mi dáadáa nítorí pé mo mọ̀ wípé ojú jẹ́ pàtàkì nínú ẹ̀yà ara tí ó sì jẹ́ nǹkan tí ó wúlò jù nínú àwọn ẹ̀yà ara. Eléyìí sì máa ń jẹ́ kí n sọ́ra fún iye wákàtí tí mo fi ń wo ìbòjú. Nítorí pé bí ènìyàn bá ń wo ìbòjú fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tàbí fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, eléyìí lè ṣe ìdíwọ́ fún ojú wa. Ìdí náà sì nìyí tí mo fi máa ń sọ́ra láti dín wákàtí tí mo fi ń wo ìbòjú kù. Ọ̀pọ̀ ìgbà náà ni mo tún máa ń gbìyànjú láti mu omi nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ nígbàkúgbà tí mo bá ríi wípé ó fẹ́ rẹ ara. Nítorí pé mo jẹ́ ẹni tí ó nífẹ́ láti máa tẹ́tí sí ara láti máa wo bí ara mi bá ṣe rí. Eléyìí sì ń mú mi kí n máa gbìyànjú gbogbo agbára mi láti ṣe ohun tó tọ́ ní àkókò rẹ̀. Ni àkótán mo ń ṣe ìtọ́jú ojú mi dáadáa nítorí pé ó jẹ́ ẹ̀yà ara tí ó wúlò jù. Ojú jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ tọ́jú dáadáa nítorí pé òun ni a fi ń rí ayé tí a fi ń rí ìmọ́lẹ̀ ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mò máa ń jẹ gọ́ọ̀mù. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń jẹ gọ́ọ̀mù nítorí pé mo mọ adùn ẹnu bó ṣe rí nígbàtí mo bá ń jẹ gọ́ọ̀mù. Ó sì máa ń tutù mọ́ mi lẹ́nu dáadáa nígbàkúgbà tí mo bá ń jẹ gọ́ọ̀mù. Lóòótọ́, mo máa n fi ààyè sílẹ̀ láti má jẹ gọ́ọ̀mù lẹ́nu iṣẹ́ nítorí pé kò dára tó láti máa jẹ gọ́ọ̀mù nígbàtí ènìyàn bá n ṣiṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n nígbàtí mo bá wà ní ìsinmi iṣẹ́, mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù nítorí pé wọ́n máa ń fún mi ní adùn ẹnu tó dára ó sì máa ń jẹ́ kí ẹnu mi kí ó tutù dáadáa. Mo tún máa ń jẹ gọ́ọ̀mù nígbàtí mo bá ń ronú àwọn ǹnkan kan nítorí pé ó máa ń fún mi ní ìdákẹ́jẹ́ ní gbogbo ara àti ní orí. Eléyìí sì máa ń jẹ́ kó rọrùn fún mi láti lè ronú dáadáa nípa àwọn ǹnkan tí mo fẹ́ ṣe. Mo tún máa ń jẹ gọ́ọ̀mù nígbàtí mo bá fẹ́ ṣe àwọn ǹnkan kan tí mi ò sì fẹ́ kí oòrùn kù mi. Mi ò kí ń fẹ́ lo Nescafe tàbí kí n lo àwọn nǹkan tí ó lè má jẹ́ kí oòrùn wà nítorí pé àpòjù rẹ̀ máa ń ṣe ìjàmbá fún ara. Mo máa ń jẹ gọ́ọ̀mù yìí láti lè máa jẹ́ kí oòrùn kù mi. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ láti ṣe àṣàrò àwọn ǹnkan tí mo fẹ́ ṣe dáadáa tí mo sì máa ń rí ipa rẹ̀.

Ìgbónájẹ́jẹ́ irú eleyii tí mo fẹ́ràn jẹ́ eleyii tí ó pẹlẹbẹ, tí ó sì le díẹ̀ dáadáa. Mo fẹ́ràn kí ìgbónájẹ́jẹ́ mi kí ó rí pẹlẹbẹ, kí ó ga, kí ó sì má le púpọ̀. Nítorí pé eleyii máa ń to ara mi dáadáa, ó sì máa ràn mí lọ́wọ́ láti sun oorun àsùn dánkan. Mo fẹ́ràn eleyii tí yóò mú kí inú ibùsùn mi kí ó rẹwà, kí ó sì jẹ́ eleyii tí mo nífẹ̀ẹ́ láti máa wà sórí rẹ̀ láti sinmi ní gbogbo ìgbà. Nígbà tí mo bá wà lórí ìgbónájẹ́jẹ́ mi, ó máa ń to ara mi dáadáa, ó sì máa ń fi ọkàn mi balẹ̀. Ó máa ń mú ìrọ̀rùn dé bá ọkàn mi nígbà tí mo bá ń ronu láti sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn kó ṣe pẹlẹbẹ, kó sì dura ga níwọ̀nba. Eleyìí máa ń jẹ́ kí òun kí ó rọrùn láti sùn nígbà tí mo bá fẹ́ sùn ní àkókò tí ó wù mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí pé ní àkókò ìjẹun yìí a máa ń ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti sọ oríṣiríṣi àwọn ohun lórí isẹ́ tàbí lórí àwọn ọjà tí ajọ̀ ń tà fún ara wa. Ó sì tún jẹ́ àkókò tí ènìyàn ń fi ìmọ̀rírì àwọn oníbàárà hàn nítorí pé ó ṣe pàtàkì láti ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn oníbàárà. Eléyìí sì ń ṣe àfihàn bí a ti mọ̀rírì wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jẹun pẹ̀lú àwọn oníbàárà máa ń fún wa ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti jọ jíróòrò lórí ọ̀rọ̀ okowo àti lórí bí a ti ṣèle tún tẹ̀síwájú nípa ìbáṣepọ̀ tí ó dára tí eléyìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa láti ní oníbàárà púpọ̀. Nítorí pé pípọ́n àwọn oníbàárà lè àti kí ká wọn kún yẹ ní síse ní gbogbo ìgbà nítorí àwọn ni olùgbọ́wọ̀ ilé iṣẹ́. Mo tún máa ń nífẹ̀ẹ́ láti bá wọn jẹun nítorí pé nípa pípé àpèjẹ fún àwọn oníbàárà ó ṣe pàtàkì. Eléyìí sì ń ṣe àpèjúwe bí a ti mọ̀ ìbáṣepọ̀ wọn lára dáadáa. Ó tún jẹ́ ọ̀nà látun ti jọ jíróòrò lórí àwọn ìlànà tí a n tẹ̀lé tí iṣẹ́ fi ń tẹ̀síwájú àti tí okoòwò fi ń gbèrú si. Eléyìí sì ti ran ilé iṣẹ́ mi lọ́wọ́ dáadáa nítorí pé àwọn oníbàárà máa ń dùnú sí ilé iṣẹ́ wa nígbà tí wọ́n mọ̀ wípé a ń ka oníbàárà sí, a sì ń pọ́n wọn lé, a ń fún wọn ní ọ̀wọ̀ tí wọ́n fẹ́, a sì tún fi àyè sílẹ̀ láti jíróòrò pẹ̀lú wọn lórí àwọn ọjà tuntun àti lórí bí ìmọ̀ ìjìnlẹ̀ ṣe ń tẹ̀síwájú tí oríṣiríṣi àwọn nǹkan tí a ṣèlẹ́ jọ̀ sépapọ̀ sì ń wà.

Láti ní ìtura àti láti ní ìlera tó péye, mo máa ń ṣe àkókò fáà mi ní òwúrọ̀ nígbà tí mo bá múra láti lọ sí ibi iṣẹ́. Yálà bó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ tí mi ò lọ sí ibi iṣẹ́ rara ni, mo máa ń múra láti ṣe fáà mi dáadáa ní òwúrọ̀ kùtùkùtù. Nítorí pé eléyìí máa ń ràn mí lọ́wọ́ dáadáa láti fún mi ní ìtura ara àti láti tún okun àti agbára mi ṣe. Bí mo bá ti jí ní òwúrọ̀, mo fẹ́ràn kí n gbàdúrà, kí n brush, kí n sì lọ ṣe fáà mi. Nítorí pé eléyìí ń ṣàka àpéjúwe wípé mo ń múra ọjọ́ tí ó ń bọ̀ lọ́nà láti múra sílẹ̀ dé iṣẹ́ ọjọ́, ọjọ́ náà. Eléyìí tún ń ràn mí lọ́wọ́ láti fún mi ní agbára síi. Nítorí pé nígbà tí ó bá rẹ̀ mí, mo lè lo eléyìí láti tún agbára mi ṣe àti láti jẹ́ kí n ní agbára ọ̀tún láti jí pépé. Yàtọ̀ sí pé ó ń fún mi ní agbára, ó tún jẹ́ pàtàkì láti máa ṣètò fáà wa ní gbogbo ìgbà. Nítorí pé eléyìí yóò mú kí a fọ gbogbo ìdọ̀tí kúrò nínú ara tí kò sì ní sí ibi tí àrùn lè gbà wọlé sí wa lára.

Nípa ti etígbọ̀ tí mo máa ń lò. Mo fẹ́ràn láti máa lo etígbọ̀ tí ó rọrùn, tí ó sì mọ níwọ̀nba, tí ó lè wọ inú etí mi dáadáa. Mo fẹ́ eléyìí tí kò tóbi jù, tí kò sì ní fún etí mi ní ìnira tàbí ìrora. Mo fẹ́ràn láti máa lo etígbọ̀ láti máa gbọ́ orin àti láti máa gbọ́ àwọn ìròyìn. Àwọn orin tí mo bá mọ̀ wípé ó ń tu ọkàn mi lára àti eléyìí tí mo nífẹ̀ẹ́ síjú dáadáa ni mo fẹ́ràn láti máa lo etígbọ̀ fún. Mo sì fẹ́ràn láti máa lo etígbọ̀ yìí nígbà tí mo bá wà nínú ilé tí oun ò sì rí tí ẹnikẹ́ni láti wá sí inú ilé. Ó máa ń jẹ́ kí n wà nínú ẹ̀mí, ó sì máa ń mú kí inú mi kí ó dùn dáadáa nítorí pé àwọn orin tí mò ń gbọ́ máa wọ orí dáadáa. Mo fẹ́ràn láti máa fi gbọ́ ìròyìn pẹ̀lú. Ṣùgbọ́n àwọn ìròyìn tí mo fẹ́ràn láti máa gbọ́ ni àwọn ìròyìn dáradára nítorí pé mi ò fẹ́ kí ó fún mi ní ìnira láti gbọ́ ìròyìn ìbànújẹ́. Eléyìí ló sì sokùnfa lílo etígbọ̀ mi nígbà tí mo bá ń retí ìròyìn gidi. Eléyìí yóò lè wonú ọkàn mi lọ, yóò sì le tú mi lára àti kó fún mi ní ìbàlẹ̀ ọkàn.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣègùn òde jẹ́ ìgbà tí mo ní àìlera díẹ̀ tàbí tí mo ní láti ṣe àyẹ̀wò. Nítorí pé ó ṣe pàtàkì láti máa lọ sí ìṣègùn òde láti ṣe àyẹ̀wò àwọn ẹ̀yà ara wa nígbà tí a bá ní àìlera díẹ̀. Ó lè jẹ́ wípé a kò tilẹ̀ ní àìlera kankan lára, ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti máa yọjú sí ìṣègùn òde díẹ̀ díẹ̀ nítorí pé a nílò láti mọ ipò tí àwọn ẹ̀yà ara wa wà. Eléyìí yóò sì ràn wá lọ́wọ́ láti mọ irú àwọn ìgbésẹ̀ tó kàn láti gbé, láti ṣètọ́jú àwọn ẹ̀yà ara wa eléyìí tí ó bá kú díẹ̀ káàtò fún. Ó tún máa ń ṣe pàtàkì láti lọ máa gba ìmọ̀ràn láti ọwọ́ àwọn dókítà nípa ìlera ara wa àti oríṣiríṣi àwọn ìlànà tí ènìyàn lè máa tẹ̀lé nípa tí jẹ́ kí ara wa wà ní ìlera tí yóò péye. Ó sì ń ran àgọ́ ara wa lọ́wọ́ nígbà tí a bá ní ìmọ̀ràn tí ó péye láti ọ̀dọ̀ dókítà wa lórí oúnjẹ tí à ń jẹ tàbí iye wákàtí tí à ń lò láti sùn tàbí àwọn nǹkan tí ó yẹ ní yíyẹ tàbí àwọn nǹkan tí ó yẹ ní ṣíṣe nígbà tí a bá fẹ́ sùn tàbí nígbà tí a bá fẹ́ ṣe ohùn ko hun. Eléyìí sì ń mú kí ènìyàn gbé ìgbé ayé àlàáfíà láìní àárẹ̀ tàbí láìní ẹ̀yà ara kankan tí ó lè ní ìpènijà. Ó ṣe pàtàkì láti máa ṣe àyẹ̀wò ní ilé ìṣègùn òde nítorí pé eléyìí yóò fún wa ní àwọn ìbàlẹ̀ ọkàn wípé kò sí ẹ̀yà kankan nínú àgọ́ ara wa eléyìí tí kùdìẹ̀kùdìẹ̀ wà ní ara rẹ̀. Ó tún ṣe pàtàkì láti mọ bí ìlera ara wa ti rí. Eléyìí yóò lè máa tọ́ka sí àwọn nǹkan tí a ó máa jẹ àti wípé yóò tún ràn wá lọ́wọ́ fún àwọn nǹkan mìíràn lórí bí a ti ṣèlé gbé ìgbé ayé tí kò ní ìfàràpa rárá tí kò sì ní jẹ́ ìjàǹbá tàbí ìdíwọ́ fún àwọn ẹ̀yà àgọ́ ara wa. Àwọn ìmọ̀ràn tí ènìyàn sì máa ń gbà ní ọ̀tí ọ̀dọ̀ dókítà wa sì jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì nítorí pé wọ́n ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn àwọn àyẹ̀wò tí wọ́n bá ṣe fún àgọ́ ara wa. Yóò jẹ́ ká mọ irú oúnjẹ tí a lè jẹ àti eléyìí tí kò yẹ ká jẹ. Yóò tilẹ̀ lè jẹyọ nínú èsì àyẹ̀wò bóyá èéṣí ni ṣúgà pọ̀jù nínú àgọ́ ara wa tàbí bóyá ṣúgà kò tilẹ̀ tó rárá. Ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n sì máa ń ṣe àyẹ̀wò lórí ọ̀nà tí à ń gbà láti sinmi nítorí pé ara wa ń fẹ́ ìsinmi ní ọ̀pọ̀lọpọ̀. Àwa tí a sì jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti ṣiṣẹ́ tí a sì máa ń rò wípé ó yẹ ká parí gbogbo iṣẹ́ tí ó wà níwájú wa. Ṣùgbọ́n a kò kí rántí láti fi àyè sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìsinmi. Eléyìí sì ṣe pàtàkì láti máa sinmi nítorí pé ara wa ń fẹ́ ìsinmi. Àwọn nǹkan wọ̀nyí ló sì ń ràn wá lọ́wọ́ nígbà tí a bá ṣe àbẹ̀wò sí ilé ìṣègùn òde torí sì jẹ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni yóò lè ràn wá lọ́wọ́ láti jẹ́ kí a ní àlàáfíà pípé àti láti jẹ́ ká wà ní, ká wà ní alára tí ó dá ṣáká láìní àbàwọ́n kankan tàbí láìní ààrùn kankan nínú àgọ́ ara wa.

Bẹ́ẹ̀ni, mo nífẹẹ láti máa rìn òkè. Rírin òkè jẹ́ ǹkan tí mo nífẹẹ sí dáadáa tí ó sì máa ń mú kí n ní ìrírí tí ó péye lórí bí adẹ́dà ti ṣẹ̀dá àwọn oríṣìíríṣìí àwọn ǹkan. Ó tún máa ń fún mi ní ìtura tí ó péye ó sì máa ń jẹ́ kí n rí oríṣìíríṣìí àwọn àyíká bí ó ti rí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń rìn òkè, mo máa ń wò bí gbogbo ìsàlẹ̀ ti ṣe rí nítorí pé oríṣìíríṣìí àwọn ǹkan ló wà tí a kò lè rí tí a bá wà ní ìsàlẹ̀. Ṣùgbọ́n níwòn ìgbà tí a bá wà ní òkè, yóò mú wa rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ìsàlẹ̀. Mo tún féràn láti máa rìn òkè nítorí pé ó máa ń jẹ́ kí n mọ̀ nípa ohun tí àṣẹdá dáa tí ó sá pamọ́ sí àwọn ibìkan tí ènìyàn kò tíì, kò tíì lè rí. Eléyìí sì máa jẹ́ kí ó rọrùn fún mi láti rí àwọn ǹkan wọ̀nyí tí àṣẹdá ṣe sí àwọn ibi tí ó wà ní ìpamọ́ yìí. Ó tún máa ń ràn mí lọ́wọ́ láti ní ìtura ọkàn. Mo sì máa ń ní iná kan láti sinmi tí mo bá ń rìn dé àwọn ààyè ibìkan. Eléyìí yóò sì fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti wò ǹkan tí àyíká yìí ń sọ àti àwọn ẹ̀kọ́ tí mo ní láti kọ́ lára àwọn ǹkan tí ó wà ní àyíká àti àwọn agbègbè yìí. Ní ṣókí, rínrin òkè jẹ́ ǹkan tí ó ń fún mi ní àlàáfíà tó sì ń fún mi ní ìbàlẹ̀ ọkàn tí ó mú mi kẹ́kọ̀ọ́ síi nípa àwọn ǹkan tí adẹ́dà tí ó dá sí ilẹ̀ ayé.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìborùn. Mo nífẹ̀ẹ́ láti máa lo ìborùn dáadáa ní àwọn alalẹ́ tí mo bá fẹ́ sùn tàbí ó tilẹ̀ má jẹ́ alẹ́ ṣùgbọ́n nígbàkúgbà tí mo bá fẹ́ sùn mo fẹ́ràn láti máa lo ìborùn nítorí ó ń fún mi ní ìtúra ó sì ń fún mi ní ìmọ̀lára tí ó dára tí mo sì nífẹ̀ẹ́ sí. Lílo ìborùn jẹ́ ọ̀kan tí mo nífẹ̀ẹ́ láti máa lò ní alalẹ́ tí mo bá fẹ́ sùn nítorí pé ó ń ràn mí lọ́wọ́ láti bo gbogbo ara mi àti láti fún mi ní orun tí ó dùn tí mo fẹ́ orun tí ó lè wọ̀ mí lára. Nítorí pé mi ò fẹ́ràn kí atẹ́gùn máa fẹ́ sí mi láti ẹsẹ̀ wá lóòótọ́ mo lè wọ ìbọsẹ̀ ṣùgbọ́n kí n fi ìborùn bo gbogbo ara mi ni mo fẹ́ràn jùlọ eléyìí sì ń mú mi kí n lò ó ní gbogbo alalẹ́. Mo tún fẹ́ràn láti máa lo ìborùn tí ó rọrùn tí ó sì tútù lára eléyìí yóò jẹ́ kí n lè sùn dáadáa. Nítorí pé ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wí pé iṣẹ́ máa ń pọ̀ tí yóò sì jẹ́ wí pé ọ̀pọ̀ ìgbà ni oorun kì í lè wá dáadáa ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti lo ìbòòrù tí ó rọrùn tí i sì tútù lára eléyìí yóò mú kí oorun rọrùn fún mi láti sùn dáadáa.